Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò lọ sí ìṣẹ́gun òde rí, mi ò lọ sí irú nǹkan bẹ́ẹ̀ rí, mi ò mọ ń pa ìṣẹ́gun òde. Àwọn ibi tí mo máa ń lọ ni òde ìkómọ, òde, òde ìgbéyàwó, mọ̀si tun máa ń ṣe ìyàwó. Ṣé, ẹ́, òde ìgbéyàwó tí mo lọ ní last, òní tí ìyá mi àti bàbá mi wọ́n ṣe ìgbéyàwó ní bí ọdún mẹ́fa oò tilè ní, oò tilè ní ọjọ́ mẹ́fa tí wọ́n ṣe ìgbéyàwó. Ìgbéyàwó yìí ni mo lọ gbẹ̀ yin. Mo de máa lọ sí òde, òde abínibí, òde tó máa ń pè ní birthday ní èdè, èdè Gẹ̀ẹ́sì, òde abínibí. So bọ̀ òde ìṣẹ́gun, mi ò lọ sí òde ìṣẹ́gun, mi ò lọ sí irú òde bẹ́ẹ̀ rí.

Rárá o, mi ò kí ń wọ gíláàsì torí mi ò nífẹ́ sí láti máa wọ gíláàsì. Bù tí ènìyàn bá bù mi ní gíláàsì, mo lè wọ̀. Bù mi kò ti, mi ò tí, mi ò tí fi owó mi ra gíláàsì rí torí pé mi fi bẹ́ẹ̀ fi tara tara nífẹ̀ẹ́ gíláàsì. Ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ní gíláàsì, kò ń ṣe gíláàsì, kò ń ṣe gíláàsì fún ìdárayá. Àwọn gíláàsì fún àwọn tí oyún ń dùn, oun ní gíláàsì náà, so ó máa ń wọ̀ fún láti fi ríran dáadáa. Àwọn dókítà ló recommend rẹ̀ fún, so ó máa ń lò láti fi ríran dáadáa. Mummy mi, mummy mi náà ní gíláàsì bẹ́ẹ̀, àwọn náà máa ń lò láti fi ríran dáadáa torí ojú ń dùn ẹ̀gbọ́n mi àti mummy mi, wọ́n kì í ríran dáadáa àfi tí wọ́n báa lò gíláàsì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnoò ǹkan dáadáa torí tí bá ti nífẹ̀ẹ́ sí ǹkan náà mo máa ń ṣe àtúnlò rẹ̀ dáadáa. Lápejúwe nísinsìnyí, mo ní, ó ní ìpara kan tí mo máa ń lò tó bá ti tán a máa tún rà mí. Ìpara yẹn a ti lò fún bí ọdún mẹ́wàá báyìí. Wọ́n máa ń pe ìpara yẹn ní família. Familia yẹn ó bá àwọ̀ ara mi mu, ó bá skin mi mu. So oun ni mo máa ń lò láti fi para. Tó bá ti tán, màá tún rà mí, mo máa tún lò. Ó tún ní ìpara irun kan tí mo tún nífẹ̀ẹ́ sí. Ìpara irun ẹ máa jẹ́ kí irun mi dúdú, ó yẹ kí irun mi máa dán. So o ni mo máa tún yẹn na lò dáadáa. Tó bá ti tán mo máa lọ rà á mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So bó ṣe wà ni.

Èmi kò mọ ìgbà tí ọjà tuntun yóò jáde. Mi ò dẹ̀ úní mọ irú ọjà tí e ń trái láti mọ. Ká ní ọjà pàtó báyìí lẹ sọ pé ẹ fẹ́ mọ̀ ẹ̀ fẹ́ mọ láti mọ jáde ni, ó lè rọrùn láti mọ̀ bóyá bóyá ó máa jáde ní àsìkò báyìí àbí kò ní jáde mọ́. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ náà sọ pé nígbàwọ̀ ni ọjà tuntun yóò jáde. Kò sọ pé nígbàwọ̀ ni ọjàa bóyá làpèjúwé, nígbàwọ̀ ni ọjà bisikíìtì tuntun yóò jáde àbí nígbàwọo ni ọjà aṣọ gúṣi tuntun yóò jáde. Kò fi pàtó ọjà tó ń bẹ̀rẹ̀, ó kàn ń bẹ̀rẹ̀ nípa ọjà tuntun yóò jáde. So émi o, émi kò mọ ìgbà tí ọjà tuntun yóò jáde.

Ṣé mò mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn nǹkan túnṣe but ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ ni mo lè tún ṣe. Olójú àwọn nǹkan tí mo lè tún ṣe. Àwọn nǹkan tí mo lè túnṣe, tí mo lè kàá nísinyi ni boya ti sọ́kẹ́ẹ̀tì bá bàjẹ́ nínú ilé mo lè túnṣe, tí power bank mi bá bàjẹ́ mo lè túnṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan tí mo mọ̀ pé mo lè ṣe tí mo rántí ní yẹn. Àwọn nǹkan mìí wa tí mi ò rántí tí mo lè ṣe ṣùgbọ́n mi ò rántí lọ́wo lọwo báyìí. Ká ní mo rántí ni màá fi sílẹ̀. Mo dẹ̀ ní àbúrò kan bẹ́yen naa tó je pé tí ńkan bá bàjẹ́ báyìí á gbìyànjú láti túnṣe. Ó ní làákaye dáadáa. Làákàye, à le sọ pé làákàye rẹ pé dáadáa. Ó ní ọ̀pọ̀lọ láti tún nǹkan ṣe.